Bẹ́ẹ̀ni, mo máa fẹ́ràn láti wo ìràwọ̀ ní aṣálẹ́ ní ìgbà mìíràn. Eyí máa ń jẹ́ kí n ronú nípa ǹnkan. Ọ̀pọ̀ ìgbà tí mo bá n ronú nípa ti ṣe ǹnkan àbí láti tẹ̀síwájú lórí ohun kan tàbí èkejì, mo máa jókòó síta máa sì wò ókè láti máa wo ìràwọ̀. Mo sì máa ronú nípa àwọn oun tí ó ń dùn mí lọ́kàn àbí oun tí mo ní láti yanjú. Mo máa ń ṣẹ elẹ̀yí ní ọ̀pọ̀ ìgbà.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi ó jẹ́ èyí tí ó dán mọ́rán ní ọ̀pọ̀lọpọ̀. Ìdí ni wípé mo jẹ́ èèyàn kan tí yóò máa mọ ìpa ara mi. Mi kì í sọ̀rọ̀ lásìkò tí ó yẹ kí n sọ̀rọ̀, àsìkò tí ó kẹ́ yẹ kí n sọ̀rọ̀ kẹ́, mo máa mọ̀ wípé dájú wípé ọ̀rọ̀ tí ń bá sọ ó mú ọ̀pọ̀lọ́pọ̀ wá ó sì mú láákàyè wá. Mi ò kí ń sọ̀rọ̀ sá, mo sì jẹ́ èèyàn kan tí ó mọ àwọn ara mi ní ọ̀pọ̀lọpọ̀.

Ní ọ̀pọ̀ ìgbà mo máa ń rà ní orí ayélujára. Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá nílò àwọn ohun kan tàbí èkejì, mo máa kọ́kọ́ lọ sórí Íńtánẹ́ẹ̀tì láti lọ wá wọn, láti rí irú oríṣìíríṣìí tí ó wà àti èyí tí ó máa dára fún lílò, àpáàpàá jùlọ ohun tí mo fẹ́ lò fún ó ṣe kókó, bó ti ṣe gidi tó, bó ti ṣe pàtàkì tó.

Bí ẹ̀ẹ̀mẹta sí ẹ̀ẹ̀mẹrin ni mo máa ń ní ìpàdé ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Ìgbà mìíràn, mo màá se ìpàdé mi lórí ẹ̀rọ alágbèéká mi, iyẹn nípa ṣíṣe fídíò kọ́ọ̀lù. Èyíi ni màá se ní ọ̀pọ̀ ìgbà, àmọ́ ní ẹ̀ẹ̀ko kan tàbí ẹmeejì ní ọ̀sẹ̀ kan, mo máa ń ṣe ìpàdé ìkorójúkoróju, eleyii tí mo máa ní láti lọ sí ibi iṣẹ́ láti lọ se ìpàdé pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi.

Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan eleyii ti ilé iṣẹ́ Lexus, ó jẹ́ èyí tí mo nífẹ̀ẹ́ sí ní ọ̀pọ̀lọpọ̀. Orúkọ ọkọ̀ yìí mọ́dẹ̀ẹ̀lì rẹ ọ̀hún ni RX 350. Ó jẹ́ ọkọ̀ tí mo nífẹ̀ẹ́ sí ní ọ̀pọ̀lọpọ̀ nítorí wípé bó ṣe dógúnlẹ̀ ó jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí, bó sì ṣe ń ṣiṣẹ́ mo nífẹ̀ẹ́ rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀.

Orin tí mo fẹ́ràn láti má a gbọ́ ni ohun ni orin ìyìnrere. Ni ọ̀pọ̀ ìgbà tíi ba jì lòòwúrọ̀ o ri orin tí mo màá kọ́kọ́ gbọ́ nìyí. Mo fẹ́ràn orin ìyìnrere nítorí pé mo jẹ́ ọmọ lẹ́yìn Kristi, mo jẹ́ Kristieni. Gbigbọ́ orin ìyìnrere máa ń run mi nínú sókè láti sin Olúwa láti gbóríyìn fún Ọlọ́run. Olohon tí ó dá mi, ti o da ayé tí ó dá mi sí tó jẹ́ kí n wà láyé lónìí.

Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà. Ni ọ̀pọ̀ ìgbà mo máa ń fẹ́ràn láti dáná oúnjẹ mi láti ilé kí n jẹun nilé kí n tó lọ ibi iṣẹ́ àbí kí n tó lọ sí ibikíbi. Àmọ́ ní ìgbà mìíràn tí mo bá kó tètè jí, tí mo bá ráyè dáná ní inú ilé, tí mo bá jáde tí ebi bá sì pa mí ní ọ̀nà, mo máa ra oúnjẹ jẹ ní ẹ̀ẹ̀kọkan. Àmọ́ kì í ṣe gbogbo ìgbà nítorí kì í ṣe nǹkan tí mo nífẹ̀ẹ́ sí.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù, kì ń ṣe kan, kì sí ṣe méjì, kódà kì n ṣe mẹ́ta tí mo ní, nítorí pé ó ṣe kókó oṣe pàtàkì. Nígbà tí n bá fẹ́ jáde nígbà mìíràn tí ojo bá tí rọ̀ lorú mọ́jú, òtútù a máa mú ní òwúrọ̀. Ìdí nìyí tí mo fi nífẹ̀ẹ́ aṣọ òtútù lọ́pọ̀lọpọ̀ nítorí a dín òtútù kù, kò sì ní jẹ́ kí òtútù ó mú mi, má sì lè ṣiṣẹ́ mi dáadáa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ ojú òfurufú nítorí bí ìrírí ibẹ̀ ṣe rí, máa lè yọjú ni ójú fèrèsé láti wo ilẹ̀ láti òkè. Ó jẹ́ àwòrán tó jẹ́ wípé o máa ń múnú mi dùn. Ó jẹ́ àwòrán tó dùn wò, kó dáa mo mọ̀ pé ọ̀pọ̀ ènìyàn tí wọ́n bá ní àǹfààní láti jókòó nílẹ̀ fèrèsé ọkọ̀ òfurufú tí wọ́n bá rí ìríri náà, a jẹ́ ohun tí wọ́n máa fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà.

Ìlànà ìpolówó mi jálè orí ohun tí mo fẹ́ polówó àti àwọn tí mo fẹ́ polówó fún. Tí ó bá jẹ́ àgbàlagbà, máa gbìyànjú láti lọ síbi tí wọ́n wà, màá kí wọ́n tọ̀yàyà tọ̀yàyà, màá polówó ọjà náà fún wọn ní ìlànà ìṣirò tí wọ́n ń kojú. Ọ̀nà tí ọjà mi ṣe lè yanjú ìṣòro wọn gbogboẹgbogbòẹ ni màá rò papọ̀ láti fi bá wọn sọ̀rọ̀ láti fi polówó ọjà mi.

Bẹ́ẹ̀ni, mo ti wọ aṣọ àkáyọrí ní ibi iṣẹ́. Ó jẹ́ ìyìré tí mo kò lè gbàgbé. Ó jẹ́ ohun tí mo máa ń ran ti ní ọ̀pọ̀ ìgbà tó sì máa ń múnu mi dùn gidigidi gan-an. Nítorí wípé kì í ṣe èmi nìkan ni mo wọ̀, ẹni tí a jọ wọ̀ jẹ́ ọ̀rẹ́ mi tímọ́tímọ́. A sì jọ ṣe àjọyọ̀ ní ọjọ́ náà. Eleyi tí mi ò lè gbàgbé.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata lọ́pọ̀lọpọ̀, idi ní wípé ó maa ń jẹ́ kí oúnjẹ lọ lẹ́nu mi dáadáa. Àmọ́ oúnjẹ tí kò ní ata nínú, ó maa ń rìn mí láyà. Mi ní le jẹ, idi ni yií tí mo fi fẹ́ràn oúnjẹ tó ní ata tó pọ̀. Nítorí mo jẹ́ èyán kan tó nífẹ̀ẹ́ oúnjẹ gan, tóúnjẹ bá sì ní ata nínú, mo máa jẹ dáadáa ni ọ̀pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán ni ìgbà mìíràn tí n bá ṣiṣẹ́ ní òru mọ́jú àbí mo lọ sílé ìjọsìn fún ìṣọ́ òru láti lọ gba àdúrà. Àwọn eléyi lo máa n mú mi kí ń sùn lọ́ ọ̀sán àbí tó bá jẹ́ weekend nígbà tí mo bá ti ṣiṣẹ́ ní àárín ọ̀sẹ̀, mo máa ń sùn ní ọ̀sán ní ìgbà mìíràn. Eléyìí ni ní a ti jẹ́ kí ara sinmi dáadáa.

Ìgbà tí mo kẹ́yìn fòhún ni ní oṣù tó kọjá, ìyẹn ni ilé ìjọsìn. Ní ìgbà tí wọ́n ní kí a fò fún Olúwa, wọ́n ní kí a pàtẹ́wọ́ fún Olúwa. Ó ní orin tí a máa ń kọ nílé ìjọsìn tí wọ́n bá ní kí a pàtẹ́wọ́ fún Olúwa ká kọ orin fún Olúwa. Wọ́n wá sọ ní ọjọ́ yi pé kí a fò sókè fún Olúwa, ní gbogbo wa bẹ̀rẹ̀ sí ní fò èmi náà sì fò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìyẹn ni oṣù tó kọjá.

Ìwà ìṣòwò mi ó jẹ́ èyí tí ó tayọ̀ nítorí wípé mo mu ìṣòwò ní ọkunkundùn. Owó ìṣòwò mi kì í ṣe jákújáku. Mo máa ń gbé ètò lé gbogbo ohun ìṣòwò mi nípa owó níná, nípa wíwá oníbàárà, nípa bíbá oníbàárà sọ̀rọ̀. Mo mu ìṣòwò ní ọkunkundùn, mi sì ń jẹ́ kí ǹkan mi àbí ǹkan tara kò dàpọ̀ mọ́ ìṣòwò mi.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀ dé ibì kan. Nítorí wípé ẹni tí ó bá lọ ka ẹnjíníà bí a ti ń kọ́lé, àwọn ni wọ́n máa ń mọ bí a ti ń ka àwòrán ilẹ̀ dé ojú òṣùwọ̀n. Àmọ́ ní tí temi, físíìsì, uhun ni mo lọ ká ní ilé ẹ̀kọ́ gíga. Èyí jẹ́ ki mọ díẹ̀ nípa bí a ti ń ka àwòrán ilẹ̀. Bo tilẹ̀ jẹ́ wípé kó fi bẹ́ẹ̀ fi tara tara jọ mọ ohun tí mo ka ní ilé ẹ̀kọ́.

Ohun tí mo máa ń ṣe láti tayọ ju àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi lọ, òhun ni wípé mo máa ń gbìyànjú láti mú iṣẹ́ mi ní ọ̀kunkundùn. Mi kì í n gba ọ̀lẹ láàyè, mi kì í n gba ìrẹ̀wẹ̀sì láàyè. Mo máa ń ṣiṣẹ́ mi pẹ̀lú ọkàn tó tọ́, mo sì máa ń bá àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi àti àwọn ọ̀gá mi ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ọkàn tó tọ́. Tí wọ́n bá ní kí a lọ ṣiṣẹ́, mi ò kí ń kùn, bẹ́ẹ̀ ni mi ò kí ń ṣòro ju láti ṣiṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń pa ẹja. Ó ní ọ̀pá àti okùn àti irin kékeré tí a ń pè ní hook, òhun ni a fi ń pẹ'ẹja. A tẹ òkòló sínú hook yìí, à wa sọ̀ sínú omi pẹ̀lú okùn tí a so mọ́, tí a sì so mọ́ igi tínrín, èlé yìí tí a máa dín mú. Òun là á tẹ̀ sí omi, tí a bá ti tẹ hook yìí sí omi pẹ̀lú okòló, tí ẹja bá ti gbé jẹ, òun là á fi fà bọ́ta.

Bẹ́ẹ̀ ni, mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí, kódà nígbà mìíràn jù ọjọ́ kan lọ. Nítorí láti lo ẹ̀rọ ayárabíàṣá, ẹ̀rọ ayárabíàṣá á nílò data eléyìí tí a fi ń wọri Íńtánẹ́ẹ̀tì. Ìgbà mìíràn tí kò bá sí owó púpọ̀ láti ṣe data mìíràn, mo máa ń kúrò lórí ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan nígbà mìíràn. Ní ìgbà mìíràn kẹ́dẹ̀rẹ̀, nígbà tí kò bá sì ná mọ̀nàmọ́ná, mo máa ń jẹ́ kí n kúrò lórí ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan tàbí ọjọ́ méji.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà nítorí gẹ́gẹ́ bí ẹnikan, mo mọ̀ wípé ohun tó ṣe kókó tó ṣe pàtàkì ni kí èèyàn dá àbò bo kọ̀ǹpútà rẹ̀ nítorí váírọ̀sì. Nítorí tí èèyàn bá lọ sórí ẹ̀rọ ayélujára, oríṣìíríṣìí àrùn àbí váírọ̀sì òun ló wà bẹ́ẹ̀ tó lè kó ba kọ̀ǹpútà ènìyàn. Ìdí nìyí tí mo fi wà lórí, ètò ààbò kọ̀ǹpútà láti dẹ́kun gbogbo àwọn nǹkan báyìí.

Ohun tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni òun ni ẹni tí ó ní ọkàn láti kọ́ àti láti mọ̀ si, kì í ṣe ẹni tó máa ń rò wípé òun ti mọ̀ tán, kò sì ẹni tó lè kọ́ òun. Àti ẹni tó ní ẹ̀mí ìrẹlẹ̀, àti ẹni tó sì jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ iṣẹ́ ṣíṣe tí kì í ṣe iròjù iṣẹ́. Irú àwọn ẹni wọ́nwọ̀nyí ni mo máa ń fẹ́ lẹ́nu iṣẹ́, tí máa ń fẹ́ láti bá ṣiṣẹ́ pọ̀.

Rárá o, mi ò lu etí mi. Ìdí ni wípé ọkùnrin ni mí, àṣà mi àti èdè mi kò gba kí ọkùnrin kí ó máa lu etí rẹ̀. Ó sì jẹ́ ohun tí èmi gangan bí ẹni kan, ohun tí mo kórìíra tí n kò nífẹ̀ẹ́ sí. Lílu etí gẹ́gẹ́ bí ọmọkùnrin ó jẹ́ ohun tí kò dára gẹ́gẹ́ bí Kristẹ́nì.

Ohun mumu tí mo fẹ́ràn jù ní òhun ni ohun mumu tí èso oríṣiríṣi èyí tí a ṣe sínú ike tí a sì ń tà. Ó jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí ní ọ̀pọ̀lọpọ̀ nítorí wípé àwọn dókítà tí máa ń sọ fún wa wípé ohun èso, èso ó ṣe pàtàkì fún ara, ó ṣe déédéé fún agọ ara. Ídí nìyí tí mo fi fẹ́ràn ohun mímu tí èso ní ọ̀pọ̀lọpọ̀.

Kò sí èyí tí mi ò fẹ́ràn nínú coffee àti tea. Ó jẹ́ àwọn ohun tí mo nífẹ̀ẹ́ sí ní ọ̀pọ̀lọpọ̀. Bí wọ́n gbé coffee fún mi, màá gbà á, bó sì gbé tea fún mi, mi ò ní kọ̀. Àwọn méjèèjì ni mo nífẹ̀ẹ́ sí ní ọ̀pọ̀lọpọ̀. Kódà ó ní àwọn coffee kan tí wọ́n ń ṣe ní sí i, eléyìí tí a ti fi milk sì wá. Àkọ́kọ́ ni láti bo omi gbígbóná síi ni láti lè mùú, kò ju bẹ́ẹ̀ lọ, kò sì ní.

Bẹ́ẹ̀ni mo ti gun ọkọ̀ ojú omi rí, àmọ́ ó jẹ́ ìrírí tí ó ti pẹ́. Eléyìí ṣẹlẹ̀ nígbà tí mo wà ní ọ̀dọ̀langba ní ìgbà tí à ń lọ sí ìlú kan, tí ó jẹ́ wípé a ní láti gba orí omi kọjá. Idi niyii tí a fi ní láti gun ọkọ̀ ojú omi. Ọjọ́ àkọ́kọ́ tí mo sì máa gùn ọkọ̀ ojú omi nìyí. Lẹ́yìn ìgbà yẹn mi ò tí ì gun ọkọ̀ ojú omi títí di ìsín, àmọ́ ó jẹ́ ohun tó wù mí láti ṣe ní ọjọ́ kan.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà ní ẹ̀ẹ̀kọ̀kan àmọ́ kì í ṣe ní gbogbo ìgbà. Ìgbà mìíràn tí bá fẹ́ jáde, mo máa ń wọ fìlà tí à ń pè ní face cap sí orí aṣọ òkèrè, ìyẹn tí àwọn èdè gẹ̀ẹ́sì. Tí bá fẹ́ jáde, mo máa ń wọ ní ẹ̀ẹ̀kọ̀kan. Agaga tó bá jẹ́ ọ̀sán tí òòrùn bá ń ràn, eleyii máa ń ràn mí lọ́wọ́ láti bo ojú mi fún òòrùn. Àmọ́ tí bá fẹ́ lọ sí òde, bóyá ìkómọ àbí patí ayọ̀, mo máa ń lo fìlà ti ìbílẹ̀ tí wọ́n ti wà sórí ankara àbí aṣọ òkè.

Bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń fọn lọ́pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Mo kọ́ ilé yìí nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ nígbà tí a fẹ́ ṣe ayẹyẹ ọdún tí a dá ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí mo lọ sílẹ̀. Òun ni wón wá kó wa jọ láti kọ́ wa ní bí a ṣe ń fọn ilé yìí tí ó jẹ́ wípé mo sì wọn dojú osunwọn nígbà náà. Àmọ́ ní ẹ̀yìn ìgbà náà, mi ì fi bẹ́ẹ̀ ń fọn mọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ímélì àìwúlò ní ọ̀pọ̀ ìgbà. Eléyìí tí ó jẹ́ wípé ní ìgbà mìíràn mo máa ń wò wípé báwo ni mo ṣe fi orúkọ sílẹ̀ fún àwọn ímélì wọ̀nyí. Ní ìgbà tí mo bá ti rí àwọn ímélì àìwúlò yìí, mo máa ń yọra mi kúrò nínú wọn nítorí kí ń má ba à gba òmíràn ní ọjọ́ iwájú.

Oúnjẹ àkàrà eyi tí mo fẹ́ràn jù ọ̀hún ni tí a ń pè ní cake. Eléyìí ni a máa ń lò láti fi ṣe ayẹyẹ ọjọ́ ìbí tí a bí ẹni. Ó jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí ní ọ̀pọ̀ ìlú ọ́pọ̀ ìgbà, kódà bí ó ti rí lẹ́nu amadùn yínmuyinmu. Mo sì nífẹ̀ẹ́ rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀, kódà nígbà tí n bá lọ sí ibi ayẹyẹ ọjọ́ ìbí, mo máa ń rí dájú wípé mo gbá tèmi kí n tó lọ.

Tí n bá jí ní òwúrọ̀, lẹ́yìn ìgbà tí àláàmú bá jí mi tí mo jí, tí mo gba àdúrà kùtùkùtù láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó pa mí mọ́, ó sì kà mí mọ́ àwọn alààyè mi, mo máa ń dìdẹ̀ láti se ère ìdárayá eléèyi máa máa ń ṣe láti jẹ́ kí ara mi kó lè ṣe dáadáa, kó lè jurege.

Àwọn ohun tí ó wà ní àpò owó mi kójú owó àti káàdì ìdánimọ̀ mi àti káàdì ìgbowó lẹ́nu ọ̀rọ̀ ìfúnilówó. Àwọn ohun tí ó máa ń wà nínú rẹ̀ ni ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ń fi pásípọ̀tì mi sínú ẹ. Yẹn àwòrán mi pélébé ó máa ń wà nínú rẹ̀ pẹ̀lú ní ọ̀pọ̀ ìgbà.

Ò kèrè tí tí màá fọ ọwọ́ mi ní ìgbà mẹ́ta ní ojúmọ́. Àkọ́kọ́ ni ní àkoko òwúrọ̀ nígbàtí n bá fẹ́ jẹ́un òwúrọ̀ àti nígbàtí n bá fẹ́ jẹ́un ọ̀sán àti nígbàtí n bá fẹ́ jẹ́un alẹ́. Yàtọ̀ sí ìgbà mẹ́ta wọ̀nyí, ìgbà míràn tí bá sì iṣẹ́ tí ó dọ̀tí àbí mo fọwọ́ kó nǹkan tí ó dọ̀tí, mó máa n fọ ọwọ́ mi. Nígbàtí bá lọ ṣe ìgbọ̀nsẹ̀ àbí mo lọ tọ, mó máa n fọ ọwọ́ mi náà.

Tó bá ti ń tó àsìkò láti parí iṣẹ́ ní ibi iṣẹ́, mo máa ń gbìyànjú láti tètè parí iṣẹ́ tí mo ń ṣe lọ́wọ́ kí n fi ti síbí kan. Nítorí mi ò fẹ́ràn kí n má a ṣiṣẹ́ àbọ̀-àbọ̀ àbí kí n fi iṣẹ́ àbọ sílẹ̀. Tí n bá rí pé wákàtí ti ń súmọ́ láti parí iṣẹ́, mà á gbìyànjú láti tètè parí iṣẹ́ mi láti fi ti síbí kan kó lè ba níyanjú kó sì má ba dàrú ní ọjọ́ kejì.

Ojú òpá ayélujára yìí tí mo wà, òun ni ti ilé iṣẹ́ MTN àti Airtel. Ó tilẹ̀ jẹ́ pé tí ìmọ̀ kankan dárúkọ ní àdúgbò tí mo wà, wọ́n má ń ṣe sége sége. Kódà mo ti pe wọ́n láti bá wọn sọ̀rọ̀ wípé ayélujára wọn kò fi bẹ́ẹ̀ lọ dáadáa, wọ́n ni awon má ṣiṣẹ́ lórí rẹ̀.

Kí n tó lọ sùn ní ọ̀pọ̀ ìgbà mo máa gbàdúrà kí n tó lọ sùn. Ní ìgbà mìíràn tó bá jẹ́ wípé àkọkọ ṣí wá kí n tó sùn, mo máa wo ẹ̀rọ amóhùnmáwòrán díẹ̀ kí n tó lọ sùn àbí kí n wà lórí Íńtánẹ́ẹ̀tì. Kì n sì máa wo àwọn àwòrán kékeré kekere ní orí Facebook àbí kẹ́ orí YouTube. Mo má a ṣeleyi ni ẹ̀ẹ̀kan kan kì í ṣe gbogbo ìgbà.

Mo ma ń mu kọkọrọ mi jáde ní gbogbo ìgbà tí mo bá fẹ́ lọ sí ọ̀dèní. Mi ò kì í fi pamọ́ síbi kankan. Àmọ́ ní ẹ̀kan kan, nígbà tí ìyàwó afẹ̀sọ́nà mi bá fẹ́ wá mi wá, mo máa ń fi kókóró pamọ́ síbi kan, màá sì pè lórí ẹ̀rọ alágbèéká rẹ̀ láti sọ fún un pé tó bá ti délé, kó lọ sí ibi bá yìí láti lọ mu kókóró níbẹ̀. Ẹ̀ẹ̀kan kan náà ni mo máa ń ṣe èléyii.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn ní ọjọ́ ìsinmi. Eleyìí ní ọjọ́ àìkú mo máa ń lọ láti lọ sin Ọlọ́run. Nítorí Ọlọ́run ni ó dá mi láti lọ ìyín lógo fún ìwà láàyè mi torí mo wà láàyè àti láàyè rere nínú àlàáfíà pẹ̀lú ìfọ̀kànbalẹ̀, pẹ̀lú iná dúdún. Ìdí ni èyí tí mo máa ń fi lọ sí ilé ìjọsìn láti lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.

Tí ìdènà ọkọ̀ bá wà ní òpópónà ní ìgbà mìíràn, mo máa ń gbìyànjú láti dẹ́kun rẹ̀. Ni ọ̀pọ̀ ìgbà kín n tó kúrò nílé, mo máa ń wo orí ayélujára láti wo ibi tí ìdènà ọkọ̀ wà láti má gba ọ̀nà bẹ́, láti gba ibi tí ó yára tí kò sí ìdènà ọkọ̀. Ìgbà mìíràn mo máa ń tẹ́tí sí orí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì, ó ní ètò kan tí wọ́n máa ń ṣe níbẹ̀ tí wọ́n máa ń sọ̀rọ̀ nípa bí òpópónà ṣe rí àtàwọn ibi tí ìdènà ọkọ̀ wà.

Bẹ́ẹ̀ni, ní ẹ̀ẹ̀kọọkan mo máa ń fun áwọn òṣìṣẹ́ ní owó àfikún ní ọ̀pọ̀ ìgbà tí wọ́n bá ṣe iṣẹ́ tí ó wu mí lórí àbí wọ́n ṣe iṣẹ́ kan tó jẹ́ wípé kò yẹ kí wọ́n ṣe àbí kì í ṣe iṣẹ́ ti wọn gba tí wọ́n sì ṣe láti inú ọkàn wọn wá. Mo sì máa ń fún wọn ní owó àfikún láti mọ rírí wọn àti láti dupẹ́ lọ́wọ́ wọn fún iṣẹ́ tí wọ́n ṣe. Torí Yorùbá sọ wípé: "Yinniyinni ká lè ṣe mií."

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Eleyii ni a fún mi nígbà tí a gbà mí sí iṣẹ́. Táà tí fún mi ní ìwé ìgbàní sí iṣẹ́, ìwé ẹ̀rí ìgbàní sí iṣẹ́ àti ìgbà yìí ni wọ́n ti fún mi ní káàdì iṣẹ́. Eléyìí ni mo máa ń lò láti wọlé sí inú ọgbà ilé iṣẹ́. Nítorí ẹni tí kò bá mù káàdì iṣẹ́ rẹ̀ dání kò ní lè wọlé sínú ọgbà iṣẹ́. Ó jẹ́ ohun tó ṣe kókó tí ó ṣe pàtàkì.

Ìgbà tó kẹ́yìn tí mo ní àlà burúkú, ó ti pẹ́ gan, ilẹ̀ ti bomi sí. Elé yìí ni nígbà tí mo wà ní ọ̀dọ̀ ọmọ kékeré, mo wo ẹ̀rọ amóhùnmáwòrán, wọ́n sì ṣe eré tó ní ṣe pẹ̀lú ẹrù bíbá, elé yìí tí wọ́n ń pè ní horror fíìmù. Nígbà tí mo wà wò tán, alẹ́ ni mo sì wò. Nígbà tí mo wà fẹ́ lọ sùn, bí mo ṣe lá àlá, ohun tí mo wò nìyẹn. Ẹrù sì bá mi gidigidi gan. Mo sì pa ariwọ́ jáde látọjú òrun. Mummy mi sì béèrè wípé kí ni ó ṣẹlẹ̀? Mo sì sọ fún wọn wípé mo lá àlá.

Data tí mo máa ń lò lọ́sẹ̀ nígbà tí mo bá ní ọ̀pọ̀lọpọ̀ data ní orí ẹ̀rọ alágbèéká mi, a máa tó ten gig àbí fifteen gig ní ọ̀sẹ̀ kan. Àmọ́ nígbà tí mo bà ní data tó pọ̀, tí mo mọ̀ wípé tí n bá lò data yìí tán, mi ò ní owó tó pọ̀ lọ́wọ́ láti ṣe òmíràn, mo máa ma yín data mi lò díẹ̀díẹ̀. Pẹ̀lú yíyìn lò náà, mo máa lò tó five gig sí seven gig ní ọ̀sẹ̀ kan.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfitiwẹ à mi. Nítorí pé ó ṣe kókó ṣe pàtàkì. Because, ntorí mímu ṣe ìmúdójúìwọ̀n sọfitiwẹ, o ó máa ń jẹ́ kí sọfitiwẹ wà ní sẹpẹ́, kó dúró déédéé, kó lè bá kojú ìjà or àwọn olùpéninijà ní orí ayélujára láti má kò àrùn àbí váírọ̀sì bá kọ̀m̀pútà ẹni.

Wákàtí mẹ́wàá ni mo ma ń fi ṣiṣẹ́ lójojúmọ́, bó tilẹ̀ jẹ́ pé mo ma ń lo wákàtí kan nínú rẹ̀ láti sinmi, àmọ́ ní gbogbo ẹ papọ̀ wákàtí mẹ́sàn án ni ó ma jẹ́ fún iṣẹ́, wákàtí kan fún ìsinmi yẹn ni láti jẹun ní ọ̀sán àti láti sinmi díẹ̀ lẹ́yìn èyí à tún padà sí ọ́nu iṣẹ́.

Bẹ́ẹ̀ni mo máa ń ka ìwé kódà mo nífẹ̀ẹ́ láti máa ka ìwé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àwọn ìwé tí mo fẹ́ràn ni láti máa ka oun ni novel àti àwọn ìwé nípa bí a ti lè ṣe àṣeyọrí nínú iṣẹ́ ìṣòwò. Mo máa ń ka ìwé tí àwọn tó jẹ́ pé wọ́n ti ṣe àṣeyọrí ní idi ìṣe ìṣòwò dáadáa tí wọ́n sì jẹ́ ìlúmọ̀ọ́ká. Mo máa ń nífẹ̀ẹ́ láti ka ìwé tí wọ́n ṣe èmi. Mo máa ń ṣe lèyí láti kọ́ ìmọ̀ nípa wọn àti láti lè ṣe àṣeyọrí lẹ́nu ìṣòwò náà.

Bẹ́ẹ̀ni, mo máa fẹ́ràn láti mú coffee ní ibi iṣẹ́ nítorí wípé mo dé n gbàgbọ́ wípé kò kín ń jẹ́ kí ènìyàn sùn lẹ́nu iṣẹ́. Nítorí ìgbà míràn bóyá ti ń bá lọ sí ìṣó òru ní òru kó tó dí pé ilẹ̀ mọ́ àbí oni oún kan tàbí ìkejì tí mo ṣe ni òru tí kò jẹ́ kí n sùn dáadáa. Mo máa ń mú coffee níbi iṣẹ́ nítorí kí n máa ba lọ máa tóhun gbé tàbí gbàgbé sùn lẹ́nu iṣẹ́

Rárá o, mi ò kí má wọ gíláàsì eléyìí tí a fi ń tún ojú ṣe bóyá tí ojú bá ní kudìẹ̀kudìẹ̀ kan, ojú mi ń ṣiṣẹ́ dáadáa nítorí ná mi kì ń wọ gíláàsì tí a ń ṣe ti a máa ń wọ láti tún ojú ṣe. Àmọ́ mo máa ń wọ ìbòjú eléyìí tí ó wà fún fáṣàn.

Mo ma ń mú àwọn ẹ̀rọ ìlera nígbà tí ara mi ò bá le dáadáa, nítorí mo ní gbágbọ́ pé wọ́n máa ń ṣe iṣẹ́ fún ara ní ọ̀pọ̀lọpọ̀ igba. Nítorí náà, nígbà tí mo bá ní aìlera díẹ̀ bó ti wà kó kéré mọ́, mo máa ń gbìyànjú láti mu ẹ̀rọ ìlera láti lè jẹ́ ká ara mi le dáadáa kó sì yà.

Mo máa ń ṣe ètò owó iṣẹ́ létòletò pẹ̀lú àkọlé tó múná dóko nítorí wípé kí wón le gbà mí gbọ́ láti lè kó owó fún mi ní ọjọ́ mìíràn. Idi ní yií tí mo máa ń fi ṣe àkọsílẹ̀ eyi tò múná dóko lórí ọ̀rọ̀ owó ilé iṣẹ́. Mo sì máa ń bèèrè fún, fún àṣẹ láti tọwọ́ bọ owó náà àbí láti ṣe ohunkóhun kó dà kó jẹ́ ohun tí wọ́n á ti sọ fún mi tẹ́lẹ̀ pé kì í ṣe ni. Àmọ́ mo máa ń gbìyànjú láti lè bèèrè fún àṣẹ láti lè ṣe ohunkóhun pẹ̀lú owó iṣẹ́.

Ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ń gé èékánná mi nítorí wípé ìlera òun ló gun ọrọ̀. Ìtọ́jú àti ìmọ́tótó ara ẹni òun ni ó dára jù nítorí ó máa ń lé àwọn àìsàn mìíràn kúrò ní àgọ́ ara. Ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ń gé èékánná mi nítorí pé tí ènìyàn kò bá gé èékánná rẹ̀ ní òrékóòrè, àwọn ohun ìdọ̀tí máa ma sá sí abẹ́ èékánná, eléyìí tí ó lè wọnú oúnjẹ tí a bá jẹ tí ó sì lè fa àìsàn sí àgọ́ ara.

Ohun tí ó máa ń fún mi ní itara ní ibiṣẹ́, ohun ni tí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi, tí wọ́n bá ṣiṣẹ́ wọn bí i iṣẹ́. To je wipé bóyá ọ̀gá gbé iṣẹ́ kan fún wa, tan sin ni kí gbogbo wa jọ ṣe. Tí àwọn kan bá sì kọ̀, tí wọ́n sì ń ṣe dìẹ̀dìẹ̀ lẹ́nu iṣẹ́ náà, tí wọ́n ṣe bí iṣẹ́, a máa ta mí lára, a sì máa dùn mi. Àmọ́ èmi ò kí ń ro èyí, èmi máa gbájú mọ́ iṣẹ́ mi, màá ṣe ohun tí mo lè ṣe nítorí wípé kì í ṣàwọn ni mo ń bá ṣiṣẹ́.

Oríṣiríṣi oúnjẹ ni mo mọ̀ bí a ti ń ṣe dáadáa. Wọ́n pọ̀ yanturu, bí i òkèlè, àbí ká ṣe ìrẹsì àtèwà, àbí ká dín ata, àbí ká ṣe ẹ̀fọ́ rírò. Gbogbo àwọn eléyìí ni mo mọ̀ ń ṣe. Àmọ́ èyí tí mo nífẹ̀ẹ́ sí jù, òun ni kí n se rice àtèwà papọ̀, kí n sì dín ata síi, kí n fi ẹja dín, kí n fi ẹyin síi, kí n sì fi ẹran síi. Kódà àwọn ènìyàn ó máa nífẹ̀ẹ́ rẹ̀ nígbà tí mo bá sè é.

Bẹ́ẹ̀ni ojú mi dára ní ọ̀pọ̀lọpọ̀ ó sì ń ríran dáadáa. O jẹ́ lọ́sàn-án ni, ó sì jẹ́ ní alẹ́. Bóyá mò ń ka ohùn kan lórí ìwé àbí mò ń ka lórí ẹ̀rọ alágbèéká àbí mò ń ka lórí ẹ̀rọ amóhùnmáwòrán ojú mi ń ríran dáadáa. Nítorí náà mi ò ṣe ẹni tí yóò rá mi lo gíláàsì torí ojú mi gúnrégé ó ń ríran dáadáa.

Mo máa ń lo ọ̀pá ìfàmúra ní ẹẹ́kọ̀kan nígbà tí mo bá mú ohun mímu, àmọ́ ní ọ̀pọ̀ ìgbà mo fẹ́ràn kí n máa lo kọ́ọ̀pù láti fi mú ohun mímu mi, àbí kẹ́ kí n gbé ohun mímu bó ṣe wà nínú ìgò àbí nínú ike kí n gbé sẹ́nu bẹ́ẹ̀ kí n sì máa mú. Ní ẹẹ́kọ̀kan ni mo máa ń lo ọ̀pá ìfàmúra nígbà tí n bá mú ohun mímu.

Mo máa ń gbìyànjú láti lo àkókò tó péju oṣù wọn pẹ̀lú àwọn ẹbí mi, pàápàá jùlọ ìyàwó àti àwọn ọmọ nítorí ó ṣe kókó oṣe pàtàkì. Ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Ọ̀tọ̀ ni àsìkò iṣẹ́, ọ̀tọ̀ ni àsìkò wíwà pẹ̀lú ẹbí nítorí ó dára kí èèyàn lo àkókò pẹ̀lú ẹbí rẹ̀. Mo sì jẹ́ ẹni tí ó mú ẹbí ní ọ̀kúkúndùn.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ òhun ni ọjọ́ àìkú, eléyìí tí a mọ̀ sí ọjọ́ ìsinmi. Ó jẹ́ ọjọ́ tí kìí ṣe ọjọ́ iṣẹ́, ó sì jẹ́ ọjọ́ tí máa ń lọ sí ilé ìjọsìn láti lọ yin Ọlọ́run, tí èmi àtàwọn ẹbí mi máa lọ sí ilé ìjọsìn. Lẹ́yìn ìgbà tí a bá dé, a lọ sí ibi ilé eré ìdárayá àbí ilé ìgbafẹ́ láti lọ lo àkókò papọ̀.

Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìpè fídíò, ó jẹ́ ohun tí mo fi fẹ́ràn láti máa ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, nítorí mo máa ń rí ẹni tí mò ń pe lójúkorojú. Ọ̀pọ̀ ìgbà tí n bá lọ sí ìrìnàjò tí ó jìnnà, mo máa ń fi pé ìyàwó àfẹ́sọ́nà mi láti bá sọ̀rọ̀, láti rí ojú rẹ̀. Nígbà tí ara mi bá tí ń yùn àbí ara rẹ̀ ń yùn mi, àárọ̀ rẹ̀ ń yùn mi, mo máa ń lo ìpè fídíò láti báa sọ̀rọ̀

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Aṣọ wíwẹ̀ tí mo ní ó tó bi mẹ̀ta. Mo ní aláwọ̀ funfun kan, mo sì ní aláwọ̀ ewé, bẹ́ẹ̀ ni mo sì ní aláwọ̀ dúdú. Bó tilẹ̀ jẹ́ pé aláwọ̀ funfun ó máa ń tètè dọ̀tí, mi kí n lo ju bí ẹẹ́mẹta bi eemẹ́rin lọ kí n tó fọ̀. Àmọ́ aláwọ̀ ewé àti aláwọ̀ dúdú àwọn èyí ó ki n tètè dọ̀tí. Àwọn, mo sì máa lò àwọn fún bí ọ̀sẹ̀ kan kí n tó fọ̀.

Ìgbà tí ó kẹ́yìn tí mo kọ ìgbékalẹ̀ iṣẹ́, òun ni ọdún tó kọjá. Iyẹn ní bí oṣù kẹjì sí oṣù kẹjọ ni mo kọ ìwé ìgbékalẹ̀ iṣẹ́. Ni ìdí nìyí ni, ìdí nìyí ni pé owó tuntun tí a san fún mi ó kéré. Mo sì ti kọ ìwé láti sọ fún wọn pé kí wọ́n gbé yẹ wò. Wọ́n kọ̀, wọn kò ṣiṣẹ́ lórí rẹ̀. Ìdí nìyí tí mo fi kọ ìgbékalẹ̀ iṣẹ́.